Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn, ní ìlú tó pọ̀ ni mo ti rin ìrìnàjò lọ. Àmọ́ àwọn, àwọn ìpínlẹ̀ tí mo ti rìnrìnàjò lọ àná pọ̀, ṣùgbọ́n ìlú tí mo lọ wọ́pọ̀ ju ìpínlẹ̀ èyí tí mo lọ lọ. Ní ìlú-- ní ìpínlẹ̀ Tèmì Gangan, mo ti rin ìrìnàjò lọ sí ìlú tóbi orísìí bí i mẹ́rin sì márùn-ún. Ní àwọn ìpínlẹ̀ mi, mo ti rin àrìnàjò lọ sí àwọn ìlú bí i méjì, mẹ́ta. Lápapọ̀, àwọn ìlú àti ìpínlẹ̀ tí mo ti lọ wọn ò tí ì lé ní mẹ́wàá. Ní ìpínlẹ̀ Tèmì Gangan gan gan, ó ti tóbi mẹ́rin. Ní oṣù tó kọjá lọ àbí ó oṣù méjì sẹ́yìn, mo lọ sí ìlú kan tí wọ́n ń pè ní ìlú ìkìrun, Ìkìrun ilẹ́ ní ẹ̀yìn ìlú Ògbọmoshọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn ìpínlẹ̀, lẹ́yìn ìlú Ogbọmoshọ, mo ti dé Ìkìrun, mo sì dé ìlú Ibadan tí ó jẹ́ ìlú tó tóbi jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Lẹ́yìn, mo ti lọ sí ìlú ìsẹ́yìn, mo ti lọ, mo ti lọ sí ìlú ìsẹ́yìn lẹ́yìn yàtọ̀ fún ìlú Tèmì Gangan tí mo ti wá. Àtàwọn ìlú mìíràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn, tí a bá bọ́ sí ìlú ìpínlẹ̀ Kwara, mo ti lọ sí ìlú Ìlọrin. Ìlú Ìlọrin náà fẹ́ ni ìlú tí mo lọ rí ní ìpínlẹ̀ Kwara. Tí a bá bọ́ sí ìlú Niger tí ó jẹ́ ìlú tí wọ́n ti ń ṣe iná tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ń lò. Mo ti dé ìlú Minna, mo ti dé ìlú, ẹ́, Suleja, mo ti dé ìlú Zungeru. Tí a bá bọ́ sí ìlú Ogun, ìpínlẹ̀ Ogun, mo ti dé ìlú Abẹ́òkúta rí, mo ti dé ìlú Sango Ọ̀ta rí. Tí a bá bọ́ sí ìpínlẹ̀ Ọ̀ṣun, mo ti dé ìlú Òṣogbo, mo ti dé ìlú Ejigbo, mo ti dé ìlú Ẹdẹ, mo ti dé ìlú iwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí dáadáa. Alùpùpù jẹ́ ǹkan tí mo bẹ̀rù púpọ̀ torí mo jẹ́ ẹnìkan tí mo lòjo gan-an, mi kí ń fẹ́ gùn. Ṣùgbọ́n ní ìlú ta wà yìí, èèyàn ní láti mọ láti gun, èèyàn láti ní ẹ̀kọ́ ba ti ń gun alùpùpù torí pé ó jẹ́ ǹkan tí ó yà, tí ó sì rọrùn láti máa fi ṣe ìrìnàjò. Àmọ́ mo ti kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ de bií pé n máa gùn. Kódà mo fẹ́ le sọ pé ó ti wà ní agbárin pé ǹtí ẹ fẹ́ gùn mọ́ torí àwọn ìjàmbá ọ̀pọ̀lọpọ̀ èyí tí ó wà ń bẹ. Tí èèyàn bá sì wà tó jẹ́ ẹnìkan tó bẹ̀rù, èèyàn o ní lè gun alùpùpù. Pápa jù lọ ní orílẹ̀-èdè ta wà yìí to se wi pé àwọn èèyàn tara wọn o ba lẹ̀ wọn pọ̀. Àwọn èèyàn tí wọ́n ò gbọ́n wọn pọ̀. Àwọn èèyàn tí wọ́n máa ń sábà ṣe wiriwiri ní ojú pópó tí wọ́n ó ṣì ṣe àkóbá fún èèyàn ní ojú pópó, àwọn náà pọ̀. Torí ìdí èyí, láti gun alùpùpù ó jẹ́ ǹkan tí máa ń bà mí lẹ́rù.

Rárá o, owó tí mo n gbà kò da tó, kò tómíná rárá debí wipé gbèsè gan ti wá pọ̀nlẹ̀ tí ẹ̀mí gan fẹ́ gbé mọ́. Látí ọdún tó kọjá ni mo ti ń siṣẹ́ bí tojẹ́ pé gbèsè ni mò ń fi ọ̀pọ̀ owó tí mò ń gbà, gbèsè ni mò ń fi ń san. Mo ma ń gbìyànjú láti lo àwọn ìlànà kan tí màá fi rí i dájú wípé àwọn gbèsè yìí o jẹ́ sísan láàrin oṣù yìí sí oṣù tí ń bọ̀. Kò lè bá jẹ́ wípé gbogbo owó tí mo bá ń pa màá mọ̀ kóko ibi tí mò ń ná àwọn owó náà sí. Mo ti n gbìyànjú gbìyànjú débi pé o ti wá fẹ́ sún emi gan pẹ̀lú wípé àwọn owó è a kan ń dà, a ń gbà a ń san gbèsè, a ń gbà a ń san gbèsè. Àwọn ènìyàn wá sì rí i pé olúwa rẹ n jáde á ń lọ ṣiṣẹ́ lójoojúmọ́, wọ́n ma wo pé kí ni àwe yí ń fi owó ṣe tó fi jẹ́ pé bíse ń ṣiṣẹ́ tó tó ń lòwó lọ́ọ́nà ni. A n gbìyànjú Aa lo ìlànà àbúrú láti fi rí owó àmọ́ owó náà kò tóọ̀ nà. Só torí ìdí èyí, mò ń fi tàgbàra tàgbàra wá ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní ti ìjọ náà, ìlànà èyí tí ó dára láti fi wá owó èyí tí ó mọ̀ tómíná láti tún fi lè ṣe àwọn nǹkan mii to ye kí ń ṣe.